Ẹ, bẹ́ẹ̀ni ntí mo máa ń ṣe ní àṣálẹ́, ẹ, òkè. Mà á sọ báyìí pé a ní àárọ̀, a ní ọ̀sán, a ní àṣálẹ́. Àṣálẹ́ jẹ́ ohun tí, ẹ, ìgbà tí ènìyàn máa ń, tí ènìyàn máa ń sinmi, tí ènìyàn máa ń sùn, tí ènìyàn máa ń padà bọ̀ níbi láàlá tàbí iṣẹ́ tí ènìyàn bá ti ṣe láti àárọ̀, àṣálẹ́ ni ènìyàn máa ń sinmi rẹ̀. So èmi gangan ní pàtàkì, ní pàtàkì, mo máa ń, gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé tí mo jẹ́, mo máa ń, tí mo bá ti dé láti ilé, ilé ìkàwé mi, mà á bọ́ṣọ̀, tí mo bá bọ́ṣọ̀, mà á ṣe gbogbo n tó yẹ kí n ṣe, mà á dáná. So tí mo bá ti dáná, mà á jẹun. Tí mo bá ní iṣẹ́ àmúrelé, mà á bẹjú wò, mà á wo iṣẹ́ àmúrelé mi, èyí tí mo lè ṣe, mà á ṣe, ó ṣe pàtàkì sí mi. Tí ó bá dẹ́ ti di àṣálẹ́, mà á múra pé òkè, kí ló túkù tí mo túń fẹ́ ṣe kí n sùn. Mà á sọ pé òkè bóyá mo fẹ́ sùn àbí ǹkan kan. Ṣùgbọ́n pàápàá jùlọ ní àṣálẹ́ n gbà mìíràn mo tún máa ń lọ wo bọ́ọ̀lù, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, mo tún máa ń lọ wò ó láti dára mi nínú dùn. Ìgbà mìíràn wà tó ṣe wí pé mo máa ń lọ sí ilé ìjọsìn. Yálà àbo ya ẹ̀kọ́ Bíbélì ni àbí àsìkò ìsọjí, mo máa ń lọ láti lọ jọ́sìn, láti lọ yin Olúwa, láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí mo ṣe máa ń lo àṣálẹ́ mi nìyẹn o. Mà á kàwé, tí mo bá kàwé tó agogo bí mẹ́wàá ni mà á sọ pé mo fẹ́ sùn. Àṣálẹ́ jẹ́ ìgbà tí ènìyàn ò gbọdọ̀ fi ṣeré, tí ènìyàn gbọdọ̀ ṣe n tó yẹ kí ènìyàn ṣe lójú ọjọ́.

Pizza ó jẹ́ ǹkan ìpápánu ní èdè Yoruba. Èmi tí mo jẹ́ ògbóntarìgì òkìdi Yoruba. Pizza ó jẹ́ ǹkan tí a máa ń pè ní èdè mi ní ǹkan ìpápánu, oúnjẹ ìpápánu la máa ń pè é. Kò ṣe oúnjẹ tí ó láyọ̀lé tí èèyàn lè sọ pé tí èèyàn bá jẹ é, èèyàn ó yó. Ó jẹ́ oúnjẹ tó ṣe pé ìpápánu lásán ni pé boya ti èèyàn bá jẹun tán tó ti yó, mo wá lè sọ pé ǹkan yìí ó wù mí jẹ. Pizza, ẹhn, ǹkan tí mo fẹ́ràn lórí pizza, lóòtọ́ kí ń máa parọ́ ìgbà tí mo wà lékòó ni mo jẹ pizza fún ìgbà àkọ́kọ́. Ìgbà tí mo sì jẹ ẹ́, mo lẹ̀ ní èròǹgbà àfojúsùn púpọ̀ púpọ̀ pé mo fẹ́ jẹ pizza. Ó la àwọn ǹkan tí mo ti sọ tó máa ń gbé mi nínú. Ìgbà tí mo jẹ ẹ́, ẹran tó wà nbẹ̀ tó n máa ń fi sí lórí, bó ti lè jẹ́ pé bó ṣe máa ń rí lẹ́nu, mi ò like, mi ò nífẹ̀ẹ́ bó ṣe máa ń rí lẹ́nu. Ó máa ń dàbẹ́ o kan bákan bákan. Mi ò nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹran tó n máa ń fi sí lórí àti àwọn onírúurú èròjà tó n máa ń fi sí i, mo ní-- mo like rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. Ke ṣe pé bó yáà mi lè jẹ́ tó n báa fún mi ò. Ṣùgbọ́n dé àmì ibi tó làámilàáká, mo nífẹ̀ẹ́ pizza. Mo sì máa ń jẹ ẹ́. Mi ò lè parọ́ otípẹ́ tí mo ti jẹ pizza báyìí ò. Ṣùgbọ́n mo sì máa ń pòǹgbẹ rẹ̀ pé kí n tí ẹ̀ lè jẹ pizza. Torí pé ó jẹ́ n tí ó máa ń ṣe àmì pé ojú èèyàn já, pé ojú èèyàn jà gboro. Torí pé ẹni tó bá jà róko kò lè jẹ pizza ò. So pizza máa ń dùn lọ́pọ̀lọpọ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀. Mo fẹ́ràn àwọn ẹran tó wà níbẹ̀.

Kí là ń pè ní ẹ̀yìn fifọ́ kí n tó bẹ̀rẹ̀ ni, ẹ̀yìn fifọ́ òun ni wípé yálà o le, ohun tó máa ń ṣokùnfà rẹ̀ ni pé bóyá tí ènìyàn bá se àìsàn tàbí tí ènìyàn bá se iṣẹ́ tó le jù, òun ni ó máa ń fa ẹ̀yìn fifọ́. Ohùn tí mo lè sọ nípa ẹ̀yìn fifọ́, ohùn ní pé fún èmi gangan pàtó tí máa ní kí n sọ, ẹ̀yìn máa ń fọ́ mi nígbà mìíràn. Ìgbàti Orí si máa ń fọ́ mi ni wípé tí mo bá se wàhálà torí pé ọkùnrin ni mí, mi ì lè jókòó tẹ́tẹ́rẹ torí pé èmi ni màá, ṣe àkóso ilé mi ni màá se, fún ilé mi ní oúnjẹ. Fún ìdí èyí, mo nílò láti ṣiṣẹ́ torí pé ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń ní pé kín ni, ẹni tí kò bá ṣiṣẹ́ ọ̀lẹ ni, ọ̀lẹ alápá má ṣiṣẹ́, óle lóku. Kí n má bá jalè, mo nílò láti ṣiṣẹ́. Fún ìdí èyí ẹ̀yìn, ẹ̀yìn máa ń fọ́ mi ṣùgbọ́n ẹ̀yìn fifọ́ yẹn kì í ṣe pé bóyá ó jẹ́ èyí tí ó lọ fà á torí pé ó le tàbí tó pọ̀ púpọ̀ lọ títí bí i pé kókó rọra fọ́ mi fẹ́ẹ́rẹ́fẹ́. Ǹkan tó sì tún wà n bẹ́ẹ̀ ni pé tí èyàn bá ti lo ògùn, kò sí ǹkan tó ń jẹ́ ẹ̀yìn, ẹ̀yìn fifọ́ mọ́ bí ó bá tú lọ. So bí ǹkan yẹn ṣe jẹ́ nìyẹn. Èyí sàpẹ́rẹ́ pé mo jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ kárakára tí kì í ṣe ìmẹ́lẹ́, tí ó máa ń ṣiṣẹ́ tó sì máa ń, torí pé tí èèyàn bá ṣiṣẹ́, dandan kí èèyàn rí ọwó. Ọ̀rọ̀ Ọlọ́run náà sọ ọ nípé kín ni, ẹni tí kò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun. Nígbà ti ọrọ̀ Ọlọ́run ṣíṣọ èyí ta lèmi jẹ́ tí n fi ní ṣiṣẹ́. Fún ìdí èyí ẹ̀yìn máa ń fọ́ mi ṣùgbọ́n kì í ṣe fún lemọ́lemọ́, kò kí n fọ́ mi lemọ́lemọ́ ṣá ṣá ṣá. Ìgbà mìíràn tí màá ti lo rami láyè ń lò bí omi òjò ló máa ń ṣe bẹ́ẹ̀.

À lórí orin tí mo fẹ́ràn jù ehhh láàkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀, orin jẹ́ ǹkan tí a le sọ pé ǹkan ẹ̀mí tó máa ń mú inú ènìyàn dùn. Nígbà tí ènìyàn tí ó bá wà nínú ìṣòro, tí inú ènìyàn bàjẹ́, orin jẹ́ ǹkan tó máa ń ṣe kíni, tó máa ń fiyàn lọ́kàn balẹ̀, tó sì máa ń mú inú ènìyàn dùn, tó máa ń yọ̀ èyàn kùro nu láàlá. Orin tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn orin torí pé a ní oríṣìíríṣìí orin. A ní orin ayé, àwọn orin hip hop, a ní jùjú, a ní régè, a ní àpàlà, a ní fújì, wọ́n pọ̀ lọ́ bá wọn. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn jù, a sì tún ní orin, tá ń pè ní gospel music, orin Kristẹni. Èyí tí mo fẹ́ràn jù nú torí pé ó máa ń fún èèyàn ní ìmísí, ó máa ń jẹ́ kí ènìyàn dàgbà nínú ẹ̀mí sí, kò kí ń jẹ́ kí ènìyàn ṣáko lọ. Mo fẹ́ràn orin Ọlọ́run, pàápàá jùlọ ó lẹ́ni tá, akọrin ta ń pè ní Lawrence Oyor. Lawrence Oyor jẹ́ olórín ẹ̀mí tó sì ṣe pé Ọlọ́run ń lò gidigidi, tó ṣe pé tó bá ń kọrin báyìí, ẹ̀mí Ọlọ́run ó máa mi, yíò máa, yiò máa, yiò máa ṣiṣẹ́. Bó ṣe jẹ́ nìyẹn, mo fẹ́ràn orin Lawrence Oyo nítorí pé ìránṣẹ́ Ọlọ́run náà kò è ṣe ènìyàn lásán. Ọlọ́run máa ń lò fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. So, Ọlọ́run máa ń lò lọ́pọ̀lọ́pọ̀. Èyí tó sì jẹ́ kí ni, èyí tó jẹ́ ìwúrí fún èmi gan. Mi fẹ́ràn orin ayé, bimo ṣe wà yìí, mo fẹ́ràn orin, orin Lawrence Oyor. Kì í sọ ní pàtó. Mo sì fẹ́ràn Dunsin Oyekan, ọ̀un nà máa ń kọrin, orin rẹ̀ máa ń wù mí lórí. Ó ti è máa ń, ó máa, ó máa ń wù mí lórí lọ́pọ̀lọ́pọ̀ bí i pé kí n tí è máa gbọ́ orin rẹ̀ lọ ní.

À, ìgbàgbọ́, ṣé mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? À, kí n tó bẹ̀rẹ̀ gan, kí ni a ń pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ó jẹ́ ìgbàgbọ́ tí kì í ṣe ojúlówó. Bẹ́ẹ̀ ni, ìgbà-- kí là ń pè ẹni tí èèyàn ń gbàgbọ́ nínú ẹ ni pé nǹkan tí èèyàn ń gbà gẹ́gẹ́ bí Ọlọ́run rẹ̀. Ìǹkan tí ènìyàn ń gbàgbọ́ nínú rẹ̀ tí èèyàn gbé ayé rẹ̀ lé lọ́wọ́. Ohun tí a ń pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nìyẹn. Èmi ò-- lóòótọ́, ó jẹ́ ìgbàgbọ́ tó ṣe pé àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n mú ní ìbàdà. Ṣùgbọ́n fún èmi gẹ́gẹ́ bí ẹnìkan, à, èmi ò-- lóòótọ́, wọ́n lè máa rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí wọ́n ṣe, ṣùgbọ́n èmi ò gbàgbọ́ ń bẹ. Èmi gbàgbọ́ nínú, ẹ́, ìgbàgbọ́ Ọlọ́run alààyè, èyí tó dá gbogbo wa sáyé. Torí pé ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò le gbé èèyàn dé ọ̀run. Torí bẹ́ẹ̀ lè mi ò ṣe ìgbàgbọ́ rẹ̀. Àti pé torí pé kò sí iṣẹ́ àmì tí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ lè ṣe. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò le gba nílà. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò le mú ni, kò le mú ni sàn. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kò le gbé ayé ẹni sókè. Èmi ò lè sọ pé mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o. Mo gbàgbọ́ nínú Ọlọ́run alààyè, èyí tí mò ń rí ọwọ́ rẹ̀, èyí tó ń ṣiṣẹ́ agbára, èyí tó ń ṣiṣẹ́ ìyanu, èyí tó ń ṣiṣẹ́ ìdáǹdè, èyí tó ń ṣiṣẹ́ ìtúsílẹ̀, èyí tó ń gba gbogbo aráyé là kúrò nínú làálàá, kúrò nínú àìsàn gbogbo. Ìgbàgbọ́ tí mo gbàgbọ́ nínú ẹ niyén ìgbàgbọ́ Ọlọ́run alààyè, olú ọlọ́run àwọn bàbá wa. Ìgbàgbọ́ tí mo gbàgbọ́ nìyẹn. Ìgbàgbọ́ Ọlọ́run alààyè tá ń pè ní Kristẹ́nìtì kì í ṣe ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Kò tí ẹ lé gba nílà pé bàbá à mi jẹ́ Kristẹ́nì, pé, ẹ́, mo jẹ́ ọmọ pàstọ̀, mo jẹ́ ọmọ wolíì. Ẹ̀yàn gbọdọ̀ gba ìgbàgbọ́ tí ẹ lọ́tọ̀ ṣọ́. Kò sì ohun tó ń jẹ́ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni èmi ò gbàgbọ́ ń bẹ. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ṣùgbọ́n kì í ṣe fún èmi o.

Èmi bí, eh, ìlúmọ̀ọ́kà ni. Èmi máa ń kẹ́yìn lọ sí yàrá ìkàwé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo ti ẹ̀ lè dárúkọ. Nítorí pé kìí ṣe pé ò wù mí náà o kí èèyàn máa pẹ́ lọ yàrá ìkàwé, kìí ṣe fún ọmọ gidi o. Ó fà mí hàn pé ẹni tí ò mú ilé ìwé rẹ̀ ní ìbádá ni òun. Kì í ṣe pé ó wù mí, ṣùgbọ́n àwọn ìdiwọ́ ọ̀kan ojì ojì ni ó máa ń fà á. Kì í ṣe pé èmi náà jẹ́ ọmọ burúkú, àti lóòótọ́ àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́ wa tó jẹ́ lecturer wọ́n máa ń sọ pé, "Ẹ̀h, àwọn tó bá ti pẹ́ dé ilé ìwé, ẹ̀h, wọ́n, wọ́n jẹ́ ẹni tó mú ìwé wọn ní ìbádá." Ìgbà kan, àwo kan, kò na mí ní kóló bó ìṣáàsùn. Èmi mọ̀ pé níwọ̀n ìgbà tí mo bá pẹ́ dé, tí mo bá ti gba ǹkan tí olùkọ́ kọ́ wa táwọn akẹgbẹ́ mi ti kọ sílẹ̀, tí mo gbà á, tí mo fi fóònù mi, tí mo fi yàwòrán àwọn ǹkan ni tí wọ́n kọ́ wọn, tí mo sì dé yàrá mi tí mo kà ó tò. Èmi kò sí wàhálà fémi. Ṣùgbọ́n kí n má parọ́ lóòrèkóòrè máa ń pẹ́ dé yàrá ìkàwé. Ìgbà, ìgbà mìí tó ṣe pé mo máa ń tira ka láti má lè jẹ́ pé kí n ti è pé lọ. Tó ṣe pé màá sì tètè dé yàrá ìkàwé. Ìgbà mìí báhun náà tó ṣe pé ń tètè dé yàrá ìkàwé tó ṣe pé mi ò ní pẹ́. Ìgbà míì wà báhun. So, à, ṣùgbọ́n pé, ẹ́h, ìgbà míì tó ṣe pé tí èèyàn bá tètè dé lọ because ǹkan yìí náà ni ọ̀nà tí ó ti gba ṣe ni láǹfààní. Torí pé ìgbà mìíràn tó ṣe pé tí èèyàn bá lọ, tí èèyàn tètè lọ sí ilé ìwé, ṣàdéédé lèyàn ó rí pé ẹ́h, ilé ẹ̀kọ́ fún táa péni lecture, ṣàdéédé lèyàn ó rí pé àwọn èèyàn, ẹ́h, lecturer tó ń ṣe olùkọ́ wọn ò tí ì dé. Fún ìdí èyí, àwọn èèyàn máa jókòó, wọ́n máa pariwo, máa ṣe ní irú ǹkan. Ẹ̀h, èmi tí mo sì wà ní ilé mi jẹ́jẹ́ tí mo ṣe kiní inú tèmi ó sì dùn. So ǹkan yìí náà ló máa ń mú orí mi wú tó máa ń jẹ́ kí n pẹ́ lọ sí yàrá ìkàwé nígbà mìíràn tó ṣe pé màá sọ pé, "Tò, èmi ó pẹ́ o. Kò sí ǹkan tí ẹ fẹ́ ṣe, ẹ ń fara balẹ̀, ẹ ń fara balẹ̀, ẹ sọ̀rọ̀, lẹ́ẹ́ sọ̀rọ̀." ṣùgbọ́n wàhálà ti ṣẹlẹ̀ rí tó ṣe pé mo kó sí páḿpẹ́ lọ́jọ́ kan. Tó ṣe pé ìgbà tí, ẹ́h, mo pẹ́ dé, ẹ́h, olùkọ́ mi ti, ó ti fún wọn ní test ìdánwò. Léyìí tó ṣe pé kò padà ṣe fún àwa tó kù. Tó ṣe pé kọ́ọ̀sì tí mo ṣe nígbà náà, mo padà féèlì ẹ̀. Ṣùgbọ́n èmi náà ń, mo ń gbìyànjú láti má lè máa ṣe irú àwọn ǹkan yìí mọ́. Mo sì ń gbàgbọ́ pé Ọlọ́run ó rànmílọ́wọ́.

A! He bẹ́ẹ̀ ni o, mo ti lé ènìyàn kúrò ní iṣẹ́ rí nítorí pé, a! Lóòótọ́, kì í ṣe pé èmi ni ọ̀gá iṣẹ́ náà torí pé kí ni à ń pè ní iṣẹ́ gan an? Iṣẹ́ ni nǹkan tí a, tí à ń ṣe tí a fi ń jẹun. Nitori naa, tí n bá sọ pé kí n sọ̀rọ̀ nípa èyí, má sọ pé torí bi mo se sọ tẹ́lẹ̀ mi kì í ṣe ọ̀gá iṣẹ́ náà ṣùgbọ́n, e, pàápàá ju òótọ́ bá yẹ pé iṣẹ́ tó pé wọ́n pín wa papọ̀, tí wọ́n pín wa papọ̀ pé ká ṣẹ, a! Tó ṣe pé a sì ti ṣe iṣẹ́ náà tí ẹni náà wà ń ṣe ìmẹ́lẹ́, mo ti bá a sọ̀rọ̀ wípé, "nǹkan tí ìwọ ń ṣe yìí èmi ò lè faramọ́ torí pé èmi ò gọ̀. Torí pé mi jẹ́ ẹni tí ó máa ń tẹ́pà mọ́ṣẹ́, èmi ò kí ń ṣe ìmọ́lẹ̀ tó bá di ibi iṣẹ́, pàápàá ju òótọ́ bá jẹ́ iṣẹ́ tí yóò fún mi ní owó, mo máa múra sí i gidigidi bí i pé, ẹ, ẹmi mi, ó dá lé lórí ni." Nitori naa, tí n bá sọ wípé kí n, mo wá rí ènìyàn tí wọ́n ṣe ìmẹ́lẹ́ tí kò ṣiṣẹ́ takuntakun, a! Èyí máa ń jẹ́ ǹ tó máa ń ṣe kí ni, tó máa ń bí mi nínú púpọ̀. Bẹ́ẹ̀ ni o, mo sọ bàbá yìí wá ń bí, ó ò lè ṣe kí ni fi iṣẹ́ yìí lẹ̀. Èmi kì í ṣe dìdìrin, té mi ń ṣiṣẹ́ tí àwọn èèyàn ó wí pé a! Ọmọ yìí, èmi sì jẹ́ ẹni kan tó ṣe pé mi lára púpọ̀. Tó ṣe pé mo jẹ ẹni tí kò lára. Nitori bí mo ṣe wá ń ṣiṣẹ́, àwọn èèyàn ó wí pé ẹni tó ní ara kékeré báyìí ṣé wọ́n ṣáàdúru ṣẹ̀yìn. Tí òun wá ni ẹni tí ìwọ tó rí pé owó kan náà lájọgbà ò ní ṣiṣẹ́ a! Èmi ti lé o pé yes, mo le. Ó bá fẹ́ lọ sọ fún ọ̀gá, sọ fún ọ̀gá. Ọ̀gá gan an yóò sọ pé nǹkan tí ẹni yìí ń ṣe gẹ́gẹ́ sí nǹkan gidi. Bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ èèyàn o, mo lé ọ.

Ah! Kí là ń pè ní òtútù gan kin tó bẹ̀rẹ̀? Òtútù jẹ́, ìgbà tí òtútù máa ń ṣẹlẹ̀, ó jẹ́ ìgbà tí, eh, ojú ọjọ́ bá yípadà. Torí pé a ní ìgbà ẹ̀rù àti ìgbà òjò, òtútù máa ń wà. Ní ìgbà agbèdè méjèèjì. So tí mo bá sọ pé kí n sọ̀rọ̀ ní bí mo n ṣe ń sọ̀rọ̀ lọ́lọ́ yìí, mo wà ní Kano níbi tó ṣe pé òtútù máa ń mú gidigidi ọyẹ́ wà. Tí mo bá ní kí n sọ̀rọ̀ báyìí, ọyẹ́ ke ṣe ǹkan tí ó jẹ́ n te yan gbọdọ̀ fojú fò tàbí n te yan ò gbọdọ̀ serious fún nípa ẹ̀. Ọyẹ́ tí n ba ni kí n sọ, ó ń mú lọ́wọ́lọ́wọ́. Léyìí tó ṣe pé mo ní, mo gbọdọ̀ ní aṣọ òtútù láti fi lè máa kó òtútù. Nítorí pé tí mi bá ní òtútù máa ń, ó lè dá àrùn àìsàn sí yẹn ní ara. Fún díẹ̀ yìí, mo ní aṣọ òtútù èyí tí mo fi ń gba òtútù láti máa lè jẹ́ kí òtútù dá àìsàn sí mi lára. Mo ní onírúurú, mo ní onírúurú aṣọ òtútù tí mo máa ń wọ̀. Tó ṣe pé bí òtútù yẹn bá ṣe mú síi, òun náà ni yóò sọ irú aṣọ òtútù tí ń wọ̀. Mo ní aláwọ̀ bù dúdú, mo ní èyí tó dàbí eérú, mo ní onírúurú. Nítorí pé, à, tí n ba ti wọ kan, màá pàrọ̀ rẹ̀, tí n ba ti wọ kan, màá pàrọ̀ rẹ̀. Ìmi wá tó se pé màá fọ̀ọ́, màá ṣe ǹkan kan beyen. So mo ní fún díẹ̀ yìí àwọn ǹkan yìí, mo ní aṣọ òtútù èyí tí mo máa ń wọ̀ nígbà òjo. Ìgbà òjò, òtútù máa ń mú náà. Kì í ṣe ìgbà ọyẹ́ nìkan ni òtútù máa ń mú. Nígbà òjò, mo ní èyí tó ṣe pé aṣọ òtútù tó ṣe pé tó jò bá rọ̀ gan kó dà, òjò ò ní, kò ní, kò ní, kò ní pa mí. Òtútù ó sì tún ni mú mi. Fún dí eyi.

Ha! Ìbéèrè yìí ò máa kẹjẹ gbẹ. Kí là ń pè ní ìsẹ̀m̀báyé? Ìdí tí à ń pè ní ìsẹ̀m̀báyé ní ilẹ̀ Yorùbá, óun ni àwọn ẹ̀sìn èyí tí a bá láyé. Ibẹ̀ là tí wá yọ ìsẹ̀ m̀báyé. Ó ti wà láti ìgbà ìwásẹ̀, láti ìgbà ayé àwọn bàbá wa. Fún dí eyi, ìsẹ̀ m̀báyé ó jẹ́ ẹ̀sìn ní èdè, ní ilẹ̀ Yorùbá èyí tí àwọn Yorùbá máa ń sìn, tí wọ́n mú gẹ́gẹ́ bí Ọlọ́run won ní ayé òdùduwà, ayé àwọn bàbá wa. Kótó di pé wọ́n gbé àwọn ẹ̀sìn, ẹ́ẹ́, àjòjì wá, èyí tí à ń pè ní Muslim àti Christianity, èyí tí àwọn aláwọ̀ funfun gbé wá. Kótó di ìgbà wọ̀nyí ni a ti ní ìsẹ̀ m̀báyé. Èmi ní òrìṣà bí i Ògún, Ọbàtálá, Ṣàngó, Egungun, Ifá, won pọ̀ lọ, bá ọ̀un, bá ọ̀un, bá ọ̀un. Èyí ò jẹ́ àwọn ẹ̀sìn táwọn bàbà ńlá wa máa ń sìn nítorí pé wọ́n gbàgbọ́ nínú rẹ̀ pé ó jẹ́ oun tí yóò ṣe kí ibi tí wọ́n ti ń rí ìwòsàn ti wọn. À! Èmi gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Kristẹni, lóòótọ́, ẹ́ẹ́ẹ́, àwọn bàbá ńlá tèmi náà ti ṣe, wọ́n ti bọ̀ òrìṣà yìí dáadáa, wọ́n ti ṣe àwọn ẹ̀sìn àbáláyé náà. Sugbon ẹ̀mi, nípasẹ̀ ìyá tó bí mi, mo dupe lowo Ọlọ́run bí mo ṣe wà. Mò jẹ́ ẹni tí ó dàgbà sínú ẹ̀sìn tá ń pè ní ẹ̀sìn Kristẹni. Èyí tí a mọ̀ tó jẹ́ ẹ̀sìn, èyí tí Ọlọ́run yọ́nu sí, Ọlọ́run tó dá wa, Ọlọ́run ẹlẹ́dà wa. Too èmi ò lè, pàápàá jùlọ sọ̀rọ̀ púpọ̀ nípa ìsẹ̀ m̀báyé tàbí kí n sọ pé mo fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn rẹ̀ láti bí dé bẹ́ẹ̀ yẹn. Tí wọ́n bá ní kí n fún un ní òṣùwọ̀n dórí mẹ́wàá kó dà hín lé fún lẹ́ẹ̀kan. Mi ò fẹ́ ìsẹ̀ m̀báyé torí pé ó jẹ́ ẹ̀sìn tó tàpá sí òfin Ọlọ́run, èyí tí inú Ọlọ́run ó dùn sí. Tí n bá sọ pé mo fẹ́ràn ẹ̀sìn, ìsẹ̀ m̀báyé, ó tún mọ̀ pé mo fẹ́ da ẹlẹ́dàà mi ni. Mi ò sì fẹ́ da ẹlẹ́dàà mi. Ẹ̀sìn ìsẹ̀ m̀báyé kì í ṣe ẹ̀sìn tó ṣe ìtẹ́wọ́gbà, kì í ṣe ẹ̀sìn tí inú Ọlọ́run dùn sí. Ọ̀lorún tilẹ̀ tí ẹ̀ ti fagilé pé a gbọdọ̀ ṣe, a gbọdọ̀ ní à, òrìṣà mìíràn, a gbọdọ̀ sìn Ọlọ́run mìíràn lẹ́yìn òun nìkan. Òun nìkan lọba tó lè kó wa yọ nínú ewu gbogbo, òun nìkan lọba tó lè gbà wá, òun nìkan lọba tó ṣe pé nígbà tí a bá kú tán láyé yìí ọ̀dọ̀ ẹ̀ lálọ́ táti lọ jẹ́jọ́. Òun náà ni èmi ò fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn ẹ̀sìn àbáláyé o. Mi sì le gba ní ènìyàn tí mo, tí mo níìfẹ̀ tàbí tí mo fẹ́ ní ìyànjú láti ṣe ẹ̀sìn, ẹ̀sìn ibáláyé torí pé mo mọ̀ pé ìp, opin, opin rẹ̀, ìparun lo máa ń jásí. Ìbànújẹ́ ọjọ́ alẹ́ ni. Mi ò lè sọ fún èèyàn kó ṣe ẹ̀sìn ìsẹ̀ m̀bálayé.

À, bẹ́ẹ̀ ni o, mo ní ètò gidigidi láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí pé àǹfàní mi tó tún fún mi láti fẹ iṣẹ́ mi, iṣẹ́ mi sí ìlú mìíràn, ò ní pé ó fún mi láǹfàní láti ní àwọn oníbàárà tó pọ̀. Tí mo bá sì ní àwọn oníbàárà púpọ̀, èyí túmọ̀ sí pé owó tí yóò máa wọlé fún mi yóò kò yí ṣe owó kékeré. Fún ìdí èyí, yálà mo fẹ àbí mo kọ, kódà kò jẹ́ pé mo bẹ̀ láti kékeré, kódà kò jẹ́ pé mo bẹ̀ láti owó kékeré, màá sì ṣe kí ni? Màá sì ní sọ́ọ̀bù tó, màá ní sọ́ọ̀bù tó pọ̀ láti, láti ní ẹẹ, ibi tí mo ti fẹ́ ní ilé iṣẹ́ sí. Nítorí pé èmi gẹ́gẹ́ bí ọkùnrin, mo nílò láti tọ́jú àwọn ìdílé mi, láti fún wọn ní oúnjẹ. Kí n, tí màá sì fẹ́ ṣe kí ni? Mú ìlérí ṣẹ́, mo tún nílò láti tẹpá mọ́ṣẹ́. Ọ̀nà owó mo sì fi le tẹpá mọ́ṣẹ́, ọ̀nà náà ò ní pé láti ṣe kí ni? Láti jẹ́ pé mo jẹ́ ìlú mọ̀ká tí gbogbo àwọn ènìyàn dá mọ̀. Láti lè jẹ́ pé kí n ní oníbàárà púpọ̀ tí wọ́n máa ṣe kí ni? Tí wọ́n máa bá mi ra àwọn nǹkan tí mo bá ń tà. Torí pé mi ò fẹ́ jẹ́ ẹni tí ẹẹ, tó ṣe pé àwọn eléébo n pè ní local champion, mi ò fẹ́ jẹ́ ìyẹn. Mo fẹ́ jẹ́ ènìyàn nlá tí àwọn èèyàn ó mọ̀ káàkiri gbogbo orílẹ̀ èdè, káàkiri gbogbo ẹẹ state wa ní ìlú mi tó jẹ́ Naijiria. Torí pé ó ṣe patá.